Bí mo bá wà nínú ọkọ̀, orin ni mo máa ń gbọ́ jù. Orin aládùn tó pọ̀ ni mo máa ń gbọ́. Lẹ́yìn èyí, màá tún máa gbọ́ ìwé eléyìí tí à ń pè ní audiobook. Màá tún máa gbọ́ eléyìí náà tí mo bá wà nínú ọkọ̀.

Bí mo bá ní ìpàdé pẹ̀lú oníbàárà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń ṣe láti gbaradì fún ìpàdé náà. Ni alakọ́kọ́, màá ríi wípé gbogbo ohun tí ó yẹ kí n mọ̀ ni ìmọ̀ tí ó máa wúlò fún ìpàdé náà ni màá ti mọ̀ sílẹ̀. Ni ẹlẹ́ẹ̀kejì, màá ríi dájú wípé mo gba ààyè sílẹ̀ tí a jẹ́ kí oníbàárà mi kí ara rẹ̀ fi.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Àwòrán yíyà máa dára fún àti mú ìrántí pamọ́. Nítorí náà màá ma ya àwòrán pẹ̀lú ayàwòrán èyí tí àwọn olóyìnbo ń pè ní kámẹ́rà. Màá sì máa ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, fóònù mi bí mo bá jáde lọ pẹ̀lú ẹbí mi àbí bí mo bá rí ohun tí màá fẹ́ tọ́jú láti rí padà ní ọjọ́ mìíràn.

Ọgbọ̀n ọjọ́ péré ni mo ní fún ìsinmi nínú ọdún kan. Ọgbọ̀n ọjọ́ yi ò tó mi rárá, á wù mí, kí n ní bí ogún ọjọ́ síí kí ara ba à lè túnbọ̀ ní isinmi dáadáa. Nítorí ara ń fẹ́ sinmi, gbogbo kóko jọjọ enú iṣẹ́ a máa nílò kí olúwa rẹ sinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni o, fún gbogbo ẹni tí ó bá ń lo sọfitíwà ẹ̀, ó dára púpọ̀ láti má a ṣe ìmúdójúìwọ̀n fún sọfitíwà ẹ̀. Nítorí náà, èmi náà a má a ṣe ìmúdójúìwọ̀n fún àwọn sọfitíwà ẹ̀ mi nítorí pé ó dára fún ààbò lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí náà, mà á má a ṣe àyẹ̀wò bóyá sọfitíwà ẹ̀ mi ti nílò ìmúdójúìwọ̀n ní gbogbo ìgbà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni ìmọ̀ coding. Eléyìí já sí wípé mo fẹ́ mọ bí a ṣe ń ṣe àgbékalẹ̀ software tuntun àti àwọn oríṣiríṣi apu tí a máa ń lò ní orí fóònù. Nítorí náà, ó wù mí kí n kọ́ bí a ti ń ṣe coding kí n lè máa ṣe àgbékalẹ̀ àwọn software tuntun tí àwọn ènìyàn a máa lò lórí kọ̀npútà wọn.

Èmi ò kí ń máa ń lọ fún ìṣẹ́gun ọdẹ o. Kódà mi ò rò wípé mo lọ sí ìṣẹ́gun ọdẹ rí, nítorí pé èmi ò kí ń ṣe ọdẹ. Àwọn ọdẹ nìkan ni wọ́n a máa lọ fún ìṣẹ́gun ọdẹ. Èmi ò sì lọ síkan rí, nítorí náà mi ò kí má lọ sí ìṣẹ́gun ọdẹ rara.